Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà rẹ? Bẹ́ẹ̀ni, ó dára kí a má ṣe ìtọ́jú gbogbo àwọn ọjà wa àti ibi tí a bá ń kó àwọn ọjà wa sí. Ó dára kí a máa gbà kí a máa nu kí a sì máa tọ́jú gbogbo àwọn ọjà wa lóòrèkóòrè àti ní ìgbàkíigbà. Nítorí ìdí èyí a ó fi lè fa ojú àwọn oníbàárà wa máa ara. Ká ṣe ìtọ́jú ọjà ó ṣe kókó, nítorí wípé kí àwọn ọjà mo bà bàjẹ́. Tí àwọn ọjà bá bàjẹ́, kò ní sí èrè mọ́ ní orí ọjà. Tí àwọn ọjà bá bàjẹ́, kò ní sí èrè tí ọlọ́jà ó rì jẹ. Àwọn oníbàárà wọn á sì lọ síbi ibòmií tí wọ́n ti lè rí àwọn ọjà wọn rà. Nítorí ìdí èyí, ó dára láti máa ṣe ìtọ́jú gbogbo àwọn ọjà tí a bá ní ní orí igbá.